Ṣé o féràn coffee tàbí tea? Mo féràn coffee. Coffee dáa lára tí eyan bá jimu ní àárọ̀. Amọ mu ara jí pepe, o má ń jẹ́ kí ẹ̀yàn dangajia láàrọ̀ tó bá jí láti lọ sí ibi iṣẹ́ rẹ̀. Coffee tun wa n dènà àwọn àìsàn kọ̀ọ̀kan ní ara bí àìsàn jẹjẹrẹ.

Ṣe o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò ṣì pé oríṣiríṣi. Ìpè fídíò ọlọ́rẹ́ṣọ́rẹ́ wà lórí ẹ̀rọ ayélujára, ìpè alákọ̀jọpọ nínú mitiini wa. So, o da le lori, eyi teeyan ba fe se. Ipe fídíò pé oríṣiríṣi. Maa n ṣe ipe fídíò.

Mọ̀ ṣe máa ń tọrọ aforijiń. Ní ìlànà Mùsùlùmí ni mọ́ṣe máa ń tọro aforijìń. Tí mo bá jí láàárọ̀, tí mo bá kírun tán, máa tọro aforíjìń. K'ọlọrun dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣé jìnmí, tí mo bá wà n biṣẹ àbí mo ń jáde lọ sí ibìkan tí mo bá mọ̀ pé mo ti parọ́ àbí mo ṣe ǹkan tí ò dáa, máa tọrọ àforíjì.

Ẹn mo máa ń wọ fìlà tí bá n lọ sí òde bóyá òde ìyàwó àbí í òdéé ẹ ẹlẹ ẹgbẹ́ àbí tó bá jẹ́ òde ìsọmọlórúkọ mo máa ń wọ fìlà. But ti bá n lọ ibi iṣẹ́ àbí mokàn jáde lọ lọ rí àwọn ọ̀rẹ́ mi mi kí n wọ fìlà.

Bí mo ṣe máa ń tọ́jú ekanna mi, mo máa ń gé ekanna mi nígbà kúgbà mi kí n jẹ́ kí ekanna mi gùn, kò sì kí n dọ̀tí. Tí bá jì láàárọ̀, tí bá ti ń wẹ, màá fi ọṣẹ fọ́ gbogbo ekanna ọwọ́ mi ṣakaṣaka so that kí gbogbo ẹ sí i mọ́ dáadáa.

Ojo tu mọ́ ni a máà ń kọ nkán tuntun ní ibi iṣẹ́. Ta bá dé ibi iṣẹ́ láàrọ̀, ta bá tin to file, àwọn tó bá gbé file wá, file ta bá to l'àná kọ́ ni tọ ma gbé wá l'eni. Torí náà, ojoojúmọ́ a máà ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́.

À maa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun, a máa ń lo òun fun bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀. Mọ̀lẹ́bí mi tó bá lọ́nà tò jín àti i tí ó bá sí ní àyíká ibi tí mo wà, òun ni mo máa ń lò tí mó fi máa ń bá wọn sọ̀rọ̀.

Mo ṣe máà ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Ìṣòro tí n bá rí pé mo lè sọ pẹ̀lú ẹlẹgbẹ́ ni mo máa ń sọ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi. Ìṣòro tí n bá rí pé kò ṣe é sọ̀ pẹ̀lú ẹlẹ́–pẹ̀lú ẹlẹgbẹ́, mà á sọ pẹ̀lú ẹni tó bá tún sún ọ̀n mi dáadáa, dáadáa tí ì ṣe àárín àwọn ẹlẹgbẹ́ mi tán péèyàn wà.

Mo n ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan láti ilé. Tí iṣẹ́ bá rí pé ṣe tó jí láti ilé ni mo ma n ṣe é láti ilé. Àwọn iṣẹ́ bí i ìbẹ̀dùn òdúrà, kárá kátà. Mo ma n ṣe àwọn iṣẹ́ báyìí láti ilé.

Mo jẹ́ èèyàn tí wọ́n ń jí ní kùtùkùtù òwúrọ̀ lọ́ bí iṣẹ́. Tí wọ́n ń jí láti ago márùn-ún àárọ̀ ní idàjí láti lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi. Torí mó níláti dé ibi iṣẹ́ mi ní ago mẹ́sàn àárọ̀, torí ẹ, màá jí kúrò nílè ní kùtùkùtù torí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ kò má bàá dà mí dúró láti pẹ́ dé ibi iṣẹ́.

À, mo mọ̀túmọ̀ orúkọ mi. Adékúnlé, mo mọ̀túmọ̀ rẹ̀. Adékúnlé ni ọmọ tí wọ́n bá bí ti ọkùnrin kan tó tẹ̀lé o to je pẹ̀, àkọ́bí ọkùnrin ni. Òun wa ná bí sikejì, ọ̀un naà tun wa jẹ́ ọkùnrin. Àwon ni won sábà mọ́o ń sọ ní Adékúnlé. Adékúnlé, Adé ti di méjì. Wọ́n sì bí ọkùnrin kan tẹ́lẹ̀, Adé ni. Òun tún wa bọ́kùnrin mii, Adékúnlé.

Mo máa ń gẹrun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹrun. Ti ń bá gẹ ní ọjọ́ Sátidé, ó di Sátidé ọ̀sẹ̀ méjì kí n tó tún irun mi gẹ. Àpọ̀jù irun ò dá, tí irun bá pọ̀ jù lórí, wọ́n a dàbí, ó máa jẹ kí ẹeyan dàbí wèrè. So, torí náà mo ṣe máa ń gẹrun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Tó bá jẹ́ pé mo rà ye ni màá máa gẹ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, ṣùgbọ́n ọ̀sẹ̀ méjì méjì ni gẹrun gẹrun. Wọ́n bá mi gẹrun ni wọ́n rà yì láti gẹrun fún mi, torí pé wọ́n á bá mi gẹrun nílé mi. N ò kí n lọ ṣọ́ọ̀bù rẹ̀ lọ gẹrun.

Ètò ìdárayá ọjọ́ ìsinmi, wọ́n á lọ sí orí pápá mo gba boolu, tin ba ti lo lati kutukutu ni aago meje aaro títí di ago mẹ́wàá ní àárọ̀ ní ọjọ́ ìsinmi, bi mo ṣe máa ń ṣe eré idárayá nìyení.

Èmi àti àwọn tájọ̀ ń ṣiṣẹ́ papọ̀. A jọ máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè nípa ọ̀rọ̀ iṣẹ́ wa. A máa ń sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú àti igbéga iṣẹ́ tí à ń ṣe torí iṣẹ́ ọ́fíìsì ni iṣẹ́ wa. Torí náà, a jọ máa ń jókòó papọ̀ láti sọ̀rọ̀ bí a ṣe lè ṣe tí ìtẹ̀síwájú Bi o ṣe bá ilé iṣẹ́ tí a ti ń ṣiṣẹ́.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ẹ̀kọ gbóná. Mo fẹ́ràn àkàrà àti ẹ̀kọ gbóná ní àárọ̀ kùtùkùtù torí àkàrà àti ògì ẹ̀kọ gbóná àárọ̀ kùtùkùtù ló ṣe é mu. Kò ṣe é mú ní ọ̀sán torí oòrùn, kò ṣe é mú ní alẹ́ torí ooru. Torí náà, àárọ̀ kùtùkùtù ló da kí eyan ma jẹ àkàrà àti ẹ̀kọ gbóná.

Bí mo ṣe máa n ṣe ìdúnàádúrà tí n bá fẹ́ ra ọjà. Máa ná ọjà náà ni bí ọ̀nà bí méjì mẹ́ta èyí tí owó rẹ̀ bá sì kéré jù ni màá rà lá, ni màá ràá ní ọwọ́ rẹ̀. Kò tún wá ṣe pé tó rẹ̀ bá tún wá kéré jù tí ọjà rẹ̀ bá dára. Aà lè tìtorí pé owó rẹ̀ kéré kí èèyàn lọ ra nǹkan tí ò dáa. Torí náà ìdúnàádúrà, téèyàn ò bá ṣe, ó ní láti jẹ́ kó jẹ́ wípé ó lọ nílànà nǹkan téèyàn fẹ́ rà pé kiní yìí o, nǹkan dáadáa ni ó jẹ́ owó rẹ̀ ò sì ní pọ̀ jù.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni ice cream tó bá jẹ́ aládùn ọ̀gẹ̀dẹ̀. Alágọ̀rùdun ọ̀gẹ̀dẹ̀ funfun, adùn rẹ̀ máa ń dalẹ́nu dáadáa, ó sì máa ń dára o dara fara o maa n mara jípépé.

Àà, mo fẹ́ràn yíya àwòrán. Mo máa ń ya àwòrán tí n bá lọ fún ní sí òde. Mo ma ń ya àwòrán tí n bá wà ní ibi iṣẹ́ tí mi ní kankan tí mo fẹ́ ṣe tó ń di mí lọ́wọ́. Mo ma ń ya àwòrán tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo ma ń ya àwòrán. Mo fẹ́ràn yíya àwòrán.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun torí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá wa rajà n tí wọ́n ní. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá wa rajà, n ní láti máa pè wọ́n lóòrèkóòrè láti mọ bí ọjà náà ṣe rí. Kí ni nǹkan tón fẹ́ ká ṣe sí i? Yálà ni bóyá, ibi ton tún ti fẹ́ ká tún ṣàtúnṣe. Torí ẹ èèyàn ní láti máa, èèyàn ní láti máa pe àwọn oníbàárà tuntun.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ eré agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n wà ní ilé England. Orílẹ̀ èdè England, ẹgbẹ́ eré ìdárayá agbábọ́ọ̀lù Arsenal ni mo fẹ́ràn, torí bí wọ́n bá gbá bọ́ọ̀lù wọ́n á dùn mọ́ mi púpọ̀.

Èso tí mo fẹ́ràn jù, èso ọsàn. Ọsàn ni mo fẹ́ràn jù. Mo sì tún fẹ́ràn èso mọ́ńgòrò. Èso mọ́ńgòrò náà dà. Mo fẹ́ràn èso mọ́ńgòrò àti èso ọsàn. Ọsàn máa ń ṣàrà lóore torí pé ó kún fún èròjà Vitamin C. Èèyàn le mú ọsàn, èsì le, ẹ̀sìn sì le fún omi ọsàn sínú abọ́ kí èèyàn má mú.